Tí ìṣòro ẹ̀rọ ayárabíàṣá bá ń rọnsẹ́lẹ̀, èyí tí mo máa ń ṣe ni pé mo máa pàrọ̀ nẹ́tíwọ̀kì rẹ̀ kúrò ní 4G lọ sí 5G. Tó bá jẹ́ pé 5G ni ó wà tẹ́lẹ̀, mo lè pàrọ̀ rẹ̀ lọ sí 4G àbí 3G. Tó bá wá jẹ́ wípé, ojú òpó ti MTN ni kò dára tó, màá sì bọ́ sí ojú òpó Airtel tàbí ti Glo.

Mo máa ń ríi dájú pé àwọn ohun èlò tí mo fi pe pèsè ọjà mi dára dára. Bẹ́ẹ̀ sì ni àpò eyì tí mo kó ọjà mi sí nínú. Máa rí i pé òun náà jẹ́ nǹkan tí ó dára tí ó sì jọ̀jú, tí ó sì máa ń fanimọ́ra. Ní èyí tí ó sì jẹ́ wípé ọjà mi jẹ́ ǹkan tí mo máa ń fẹ́ kó jẹ́ ìdùnnú àwọn oníbàárà mi, tí wọ́n sì máa ń fún mi lésí wípé ọjà mi dára púpọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń rin ìrìn àlàáfíà dáadáa. Tí mo bá ti rí pé ara mi fẹ́ máa fà àbí ó fẹ́ máa ṣe bákan bákan, màá dẹ́rin ìrìn àlàáfíà fún bí ọgbọ̀n isẹ̀jú kí ara mi lè túká yágáyágá. Tí mo bá rin ìrìn yìí mo máa ń láà gun. Tí mo bá sì ti dé padà mo máa bu omi sórí tí màá wẹ̀ tí màá bọ́ sì tà padà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka adéhùn dáadáa àgàgà níbi kí a fẹ́ bára wa ṣiṣẹ́ papọ̀. Adéhùn tó bá so mọ́ iṣẹ́ yẹn, mo máa kàá dáadáa tí máa sì ripò yémi yékéyéké. Tàbí adéhùn tó bá mú ìṣòwò, ìsanwó ní díẹ̀díẹ̀ tàbí ìgbọjà ní díẹ̀díẹ̀, gbogbo ẹ̀ ni mo máa ń ka láti yé mi yékéyéké.

Bẹ́ẹ̀ni mo gbàgbọ́ wọn ní àjọjẹ ni ó máa ń dùn. Mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi láti jo jẹ papọ̀. Bẹ́ẹ̀ nígbà mìíràn mo sì máa n pín fún wọn sí inú abọ́ oníkálukú. Bẹ́ẹ̀ nígbà mìíràn a sì máa n jo jẹ ajẹpapọ̀.

Bẹ́ẹ̀ni mo máa ń gba àwọn ímélì àìwúlò lọ́pọ̀lọpọ̀ tí èyí sì máa ń fa kí ìgbà ímélì àìwúlò kọ kún inú àpò ímélì. Ṣùgbọ́n tí mo bá ti gba àwọn è tí ó pò tí ó jẹ́ ímélì àìwúlò yìí, bẹ́ẹ̀ ni mo máa pa wọ́n rẹ lọ́gán torí pé wọn kò wúlò fún mi.

Ẹ̀fọ́ ṣọkọ ni mo fẹ́ràn láti máa jẹ ju. Ẹ̀fọ́ yìí dùn, bẹ́ẹ̀ ni ó sì ṣe ara lóore. Ó tún jẹ́ ẹ̀fọ́ kan tí ó jẹ pé òun ni ó gbayì jù ní àárín àwọn ẹ̀fọ́. Ẹ̀fọ́ yìí jẹ́ ẹ̀fọ́ tí ó, tí ó dára. Bẹ́ẹ̀ sì ni tí ènìyàn bá gẹ ní tutù, bẹ́ẹ̀ ni ó dára lójú nínú ọbẹ̀ tí ó sì máa ń fa ojú ọbẹ̀ mọ́ra.

Mo fẹ́ran ìbọsẹ̀ tí ó bá nípọn, tí ó sì gùn dáadáa, ní eyì tí ó máa ń dènà òtútù ẹsẹ̀, tí kò ní jẹ́ kí òtútù ẹsẹ̀ wọlé síi ni rárá, ní eyì tí ó wúlò ní ìgbà ọyẹ́ àbí ní ìgbà òjò.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nípa ìwé ni pé láti jẹ́ kí ọpọlọ jí pépé àti láti tètè mọ ìdáhùn sí ìbéèrè àti láti mọ ìgbékalẹ̀ bí a ṣe ń bá ẹni á sọ̀rọ̀ ẹni tó jẹ́ pé ẹni tó kéré síi ní àtẹ eni tó jù ni lọ àti bí a ṣe ń ṣe ìwádìí láti fi ṣe, láti fi ṣe ìrànlọ́wọ́ àti láti fi tún nǹkan ṣe.

Mo máa ń ra epo sí ọkọ̀ mi ní ọjọ́ kẹta, kẹta. Torí tí mo bá fẹ́ ra epo sí ọkọ̀, mo máa ń rà èyí tí ó máa kun inú àpò ifipamo sí ọkọ̀ mi. Tí ó bá sì ti di ọjọ́ kẹta, ó ti máa lọlẹ̀. So, mo sì tún máa ra epo mí tí ó fi máa kun padà, èyí tí ó sì ràn mí lọ́wọ́ tí ò kí ń jẹ́ kí ọkọ̀ mi máa kú àbí kó dákú láàárín ọ̀nà.